Ìbínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Oríṣìíríṣìí nǹkan ni ó lè mú èèyàn bínú tí ó bá wà nínú ọkọ̀. Lára rẹ̀ láti rí tí ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bá ní òórùn burúkú àbí tí ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bá ń tóbi nínú ọkọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, èmi ṣuru torí mo jẹ́ èèyàn tó ní ṣuru, mo kì í sábà bínú tí mo bá wà nínú ọkọ̀

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ènìyàn máa ń gbádùn, ṣùgbọ́n lára nǹkan tí wọ́n máa ń mú ìgbádùn fún mi ni online gaming gẹ́gẹ́ bíi football, àbí kí n wà lórí ẹ̀rọ ayélujára láti máa wo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé.

Ó ní, ó ní oríṣi oúnjẹ tí èèyàn lè jẹ nínú ọkọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jẹ́ ẹni tí ó ń wa ọkọ̀, mi ò kí ní àǹfàní láti jẹun. Ṣùgbọ́n tí mo bá wà ní, tí mi ò bá wa ọkọ̀, ó rọrùn láti jẹun nínú ọkọ̀. Torí kí a lè díná ìjàmbá ojú pópó kò dára tó kí ẹni tí ó ń wa ọkọ̀ kí ó máa jẹun tí ó wá ń wa ọkọ̀ lọ́wọ́.

Oríṣiríṣi ẹ̀rọ, oríṣiríṣi ibi ni a ti le ra nǹkan lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí Jumia, Konga, Aliexpress àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n fẹ́ràn láti ra nǹkan ní àsìkò tí wọ́n bá ní ẹ̀dínwó gẹ́gẹ́ bí eléyi tí wọ́n ṣe ní oṣù kọkànlá ọdún tó kọjá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Black Friday.

Mo fẹ́ràn ijó jíjó lọ́pọ̀lọpọ̀ ní òde àríyá àbí ní ibikíbi tí mo bá wà. Mo fẹ́ràn láti máa jó ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lójú ibi tí èèyàn ti le jó ṣùgbọ́n tí mo bá wà níbi tí ayẹ́ gbà mí láti jó níbi àríyá àbí ní o àbí ní tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ọ̀nà mi máa ń dùn, ara mi máa yagágá láti jó sí orin.

Kíkó jú ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ẹnikẹ́ni tí ó bá ń ṣiṣẹ́ gbọ́dọ̀ mọ̀. Àwọn ìṣòro mí wà tí o ti mọ̀ pé o máa kójú, àwọn mí dẹ máa yọjú láì prepare fún wọn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, sùúrù ni ó dára jù àti pé kí o mọ ohun tó kàn láti ṣe tí o bá kójú ìṣòro. Ìyẹn máa jẹ́ kí o lè yanjú ìṣòro náà ní kíákíá. Kí o sọ fún ẹni tó bá leè rán yẹn lọ́wọ́ àbí kí ìwọ náà wá ọ̀nà tí o lè gbà ṣe fún ara rẹ kí ìṣòro má baà pọ̀jù ní ibi iṣẹ́.

Kíka àwòrán ilẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n mi ò lè ṣe. Àwọn sọ̀fíọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí wọ́nlẹ̀ wọ́nlẹ̀ ni wọ́n yan iṣẹ́ náà láàyò. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ sọ̀fíọ́, mo dẹ̀ ma ntele won lọ si máa tẹ̀lé wọn lọ sí orí ilẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan tí mo bá fi ọkàn sí láti máa lọ ní ore koreé, ó máa jẹ́ kí ìmọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ní báyìí mi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀

Ní ìgbà tí mo wà ní ilé ìwé, koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ìmọ̀ chemistry. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbàgbọ́ wípé tí o bá fẹ́ràn ẹ̀n tí ó ba ń kọ ẹ ní iṣẹ́ kan, ó máa jẹ́ kí iṣẹ́ náà ko wú ẹ́ idi ìdí kan náà ni, ìdí kan náà ni mo fi fẹ́ràn chemistry nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Ilé ìwé gíga, olùkọ́ wa nígbà náà jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ fẹ́ràn. Eléyìí náà dẹ́ jẹ́ ukan lára ìdí tí mo ṣe ka ìmọ̀ chemistry ní ilé ẹ̀kọ́ yunifásítì.